Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń ṣe ètò nǹkan? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ètò nǹkan. Ìdí ni wípé kí nǹkan yẹn kó lè lọ létolètó, kó má ba à sí àṣìṣe tàbí ìdààmú nínú rẹ̀. Kí nǹkan yẹn má tú bá gbà mí ní àkókò. Torí tí a bá ta, a máa ń tọ̀ni. Tí a kò bá tọ̀, ó máa di ẹ̀rọ onídìn. Ìtúmọ̀ sì wípé ohun gbogbo ní ó gba ètò ni ó sì nílò ètò. Ètò a máa rán ni lọ́wọ́ kí iṣẹ́ náà kó lè rọrùn. Ètò a máa mú kí iṣẹ́ yen kó lè jásí irọrùn ní kíákíá. Nítorí ohun gbogbo ní àkókò wà fún un. Iṣẹ́ tó bá ye ko gbá èèyàn ní wákàtí kan, tí èèyàn bá lọ ju wákàtí kan lọ, ó ṣe é ṣe kó jẹ́ wípé torí èèyàn ò ṣe ètò fúnni àbí èèyàn kò gbaradì púpọ̀ fún un. Gẹ́gẹ́ bí olùkọ́, àkókò díẹ̀ náà la máa ń ní fún ẹ̀kọ́ kọ̀ọ̀kan àti ohun gbogbo tí a máa ń ṣe. Fún idi eyi, a ti gbọ́dọ̀ ṣe ètò kí a sì ti gbaradì fún irú àwọn nǹkan bẹ́ẹ̀. Ẹ ṣeun.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Gbogbo ìgbà àwọn ìrìnàjò tí mo máa ń lọ máa ń jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́. Ìgbà mìíràn ó lè máa jẹ́ ọlọ́jọ́ pípẹ́ ṣùgbọ́n tó bá ti mú mi kí n lo bíi ọjọ́ méjì tàbí márùn ún ní ìrìnàjò, mo ti ka kún ọlọ́jọ́ pípẹ́. Fún ìdí èyí, mo máa ń ní àwọn ìgbáradì tí mo máa ń ṣe. Àkọ́kọ́ ni láti kó àwọn aṣọ tí ó máa tó mi lò fún ye igba tí mo máa lò ní ìrìnàjò yẹn. Lẹ́yìn yẹn, àwọn ohun tí mo máa fi ń ṣe ẹ̀ṣọ́, gbogbo ẹ́ naa ni màá kó sí àpò tí mo fẹ́ kó dání lọ. Lẹ́yìn yẹn, àwọn ohun mìíràn tí mo máa nílò, yálà mo máa nílò ìwé ni, ohun ìkọ̀wé ni, yálà mo máa nílò kọ̀m̀pútà mi ni, mo máa mú dání. Tí mo bá sì ti kọ̀m̀pútà mi dání, màá fi ẹ̀rọ tí mo máa fi ń fi iná sí lára náà máa fi si. Gbogbo ẹ lọ́ni láṣẹ ṣe ní ètòlètò. Ìdí tí mo sì fi ń lọ sí ìrìnàjò yẹ́n náà, gbogbo nǹkan tí màá mú lọ tí ó máa mú rọrùn náà ni màá ti tó dání, máa ti mú dání kí gbogbo ẹ̀ kó lè jásí, rọrùn kó lè lọ bí mo ṣe fẹ́ ẹ ṣe.

Ṣé ò ní aṣọ wíwẹ̀? Ìbeẹ̀rẹ̀ yìí kò yé mi tó. Aṣọ tí mo ní ni pe aṣọ wíwọ̀, tó bá jẹ́ aṣọ wíwọ̀ bẹ́ẹ̀ni mò ní aṣọ wíwọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ wíwẹ̀, bóyá kí ẹ lààyè mi kó tún lè yé mi kí n lè mọ irú ìdáhùn tí mo máa fi sí i. A ò ní nǹkan tí à ń pè ní bíwẹ̀. Bóyá aṣọ òfì tí a máa ń hàn ni ẹ dẹ̀ tún fẹ́ sọ, eleyi ko yé mi, ṣùgbọ́n ẹ jẹ́ kí ìbeẹ̀rẹ̀ yín kí ó máa ní ọ̀nà tó yé mi. A ní aṣọ wíwọ̀, a ní aṣọ rírán, èwo ni ó jẹ́ gan-an nínú àwọn ìbeẹ̀rẹ̀ yìí?

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, ọwọ́ ni mo máa ń fi kọ ìwé lẹ́yìn tí mo bá ti ní ìwé àti takadà tí mo fi máa ń kọ ìwé. Ọwọ́ mi ni mo máa ń lò. Ṣùgbọ́n àwọn ìwé mi wà bóyá mo n ṣe ìwádìí ni, ó lè jẹ́ àwọn nǹkan tí mo máa kọ sí orí Íńtánẹ́ẹ̀tì ni tí mo máa fi ọwọ́ kọ sí orí Íńtánẹ́ẹ̀tì, tí orí Íńtánẹ́ẹ̀tì ó fẹ́ ya mi lára ó sì rọ̀ mí lọ́run, tí èyí ó bá jẹ́ ìwé tí mo fẹ́ kọ ó pọ̀, orí Íńtánẹ́ẹ̀tì ni mo máa ń lò, páapa jùlọ kọ̀ǹpútà mi mo máa ń lò. Gbogbo ìgbà lo jẹ́ pe tí mo bá ti ní kílàsì láti ṣe, ìwé tí mo bá kọ sí orí kọ̀ǹpútà mi ni mo máa ń lò. Àkọrí ni nnkan tí mo ti kọ sílẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ díẹ̀ ni tó jẹ́ àlàyé nípa ẹ̀kọ́ yẹn, òun ni mo máa fi bẹ̀ ẹ́ kọ sínú ìwé ẹ̀sìn.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Ó ní oríṣiríṣi oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa. Ní ìgbà tí mo wà ni kékeré, ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo ní àǹfààní láti kọ́ lọ́wọ́ ìyá tó bí mi lọmọ. Ṣùgbọ́n tí wọ́n bá wá sọ wípé oúnjẹ wo ni mo mọ bí a ti ń ṣe dáadáa tó ṣe ṣe wípé kí a jí mi gan lóju orun, mo lè dìde kí n sì ṣe e láìní wàhálà kankan tàbí láìní àṣìṣe nínú, màá sọ wípé ìrẹsì. Ìdi e ni mo fẹ́ lè sọ wípé kò sí ẹni tí kò mọ ìrẹsì ṣe torí ó rọrùn púpọ̀ láti ṣe. Ṣùgbọ́n ó wá ní oríṣiríṣi ìrẹsì tí a máa ń ṣe. Bóyá ìrẹsì jọ̀lọ́fùú ni, bóyá ìrẹsì funfun ni, gbogbo ìrẹsì tí ó lè jẹ ní mo mọ̀ sí. Bóyá èyí tí a ó ṣe tán tí a ó se ọbẹ̀ sí ni àbí èyí tí a ó ti ṣe gbogbo nnkan elò tí yóò fi dùn papọ̀ sí. Ìrẹsì jẹ́ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa. Kì í sẹ́ oúnjẹ tí mo mọ̀ ṣe dáadáa nìkan ni, ó tún jẹ́ oúnjẹ tí mo fẹ́ran jùlọ nínú gbogbo oúnjẹ tó wà ní orílẹ̀ èdè Nàìjíríà. Ẹ ṣé.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Ohun tí a lè pè ní àgbàlá òjò níbi ìbà yìí ni ohun tí a ń gbà dárí òjò kí ó má ba wọlé láti dáni láàmú. A lè pè gọ́tà tàbí ọ̀nà tí a gbà dárí omi náà sí àgbàlá òjò. Ohun ló wọ́pọ̀ tí a máa ń lò ní agbègbè ibi tí èmi wà. Ohun iwájú ilé ló sì máa ń wà torí yàtọ̀ sí pé ó ń ṣiṣẹ́ fún dídárí òjò lọ sí ibòmíràn. Àwọn omi tí a lò nílé yálà omi dọ̀tí ni, yálà omi òjò tí ó rọ̀ ni ori okè ni. Ibẹ la máa ń dári gba inú gọ́tà yìí, kí ó sì máa jẹ́ kí omi kó má sì ní inú ilé rara kí ilé kí ó wà ní ìyangbẹ yálà ní àsìkò òjò ni àbí ní àsìkò ẹ̀rùn, ẹ̀ se.

Ṣé o máa ń pa owó mọ́? Àí dandan ni eléyìí jẹ́ ò fún ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n ènìyàn tí ó sì mọ nǹkan tí ó ṣe, o ní láti pa owó mọ́. Lóòtọ́ kì í ṣe gbogbo ìgbà ló máa rọrùn láti pa owó mọ́ ṣùgbọ́n pé pa owó mọ́ ó máa rọ nílọ́wọ́ lẹ́wọ̀n. Wọ̀, kò yẹ kí ènìyàn máa fi ọwọ́ mẹ́wẹ̀wa jẹun kí ó máa rí gbogbo ó kí ó máa fi jẹun, kò rí bẹ́ẹ̀. Lótìtọ́ kì í ṣe gbogbo ìgbà ló máa rọrùn láti pa owó mọ́ ṣùgbọ́n pípa owó mọ́ ó máa ràn nílọ́wọ́ lẹ́wọ̀n. Tí ènìyàn bá sì ní àkójọ, ènìyàn máa ń pawó mọ́ di ọjọ́ òùngbẹ ni, ọjọ́ ènìyàn máa ń nílò rẹ̀ a máa ń ní àwọn ìpè pàjáwìrì tó máa ń nílò kí ènìyàn kí ó dá owó sílẹ̀. Owó tí ènìyàn bani ní ìpamọ́ tàbí tí ó ti kó síbi kan ni ó máa lò irú ẹni tí kò bá ní owó ní ìpamọ́, ó lè ní ìdààmú láti na owó ní ìgbà tí ìpèníjà owó bá lọ dé. Irú ẹni bẹ́ẹ̀ ó lè yá owó tàbí kó ké sí àwọn ènìyàn ṣùgbọ́n eléyìí kì í ṣe ọ̀nà tí yóò dáa tó. Torí náà mo fẹ́ràn láti máa pa owó mọ́. Owó pípa mọ́ sí dára.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí, ó ní ọ̀nà tí a fi ọwọ́ sí tí èèyàn máa ń gbà kí ènìyàn. Gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́, ìdọ́balẹ́ ni mo máa ń kí àwọn ènìyàn tí ó bá jẹ́ wípé àgbàlagbà ni wọ́n tí wọ́n jù mí lọ. Ṣùgbọ́n àwọn àgbàlagbà mi i wọ́n lè máa kí mi pẹ̀lú ìdọ̀bálẹ̀, wọ́n lè gbà kí n bọ̀wọ̀. Ọwọ́ bíbọ̀ ló máa ń wọ́pọ̀ jù tí mo máa ń ṣe fún wọn. Kódà láàárín àwọn alábàásisẹ́pọ̀ àti àwọn akẹ́kọ̀ọ́, mo máa ń bọ̀wọ̀ fún wọn ni. Ọwọ́ bíbọ̀ dára, òun ni ó wọ́pọ̀ jù ní àyíká mi torí ọmọkùnrin ni mí. Lọ́pọ̀lọpọ̀ yálà ọkùnrin àbí obìnrin ni mo fẹ́ kí, ọwọ́ ni mo máa ń bọ̀. Ṣùgbọ́n tí ba jẹ́ àwọn àgbàlagbà bí i àwọn bàbá tó bí mi lọmo àbí àwọn ìyá tó bí mi lọmo, mo máa ń dọ̀bálẹ̀ ni. Torí eléyìí ni wọ́n fi kọ́ wa ní kékeré gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láti máa bọ̀wọ̀ fún àgbàlagbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ti rí wọn, a ò kí n nọ'wọ sí wọn, a máa dọ̀bálẹ̀ ni. Orí ìdọ̀bálẹ̀ yìí ni wọ́n ti lè wá sọ pé "kaare" kí a dìde, bóyá lọ́wùrọ ni àbí ní ọ̀sán. Ọ̀nà tí a ń gbà kí èèyàn ní ilẹ̀ Yorùbá ni kí a dọ̀bálẹ̀.

Ṣé o má pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni yálà ìpara ni, yálà ra pẹ̀fúùmù ni iyén lọ́ fi dàá. Gbogbo ẹni mó máa pa sí ara, ó sì dára. Èèyàn kò lè kọjá lẹ́yìn tó ti mọ́ aṣọ, tó wọ bàtà, tó wọ ago, bọ̀wọ̀, tó wọ ohun gbogbo ẹ̀ṣọ́ sára tí gbogbo ẹgbẹ́ kúnrégè tí ó dùn ún kó máa wá run, kò dára. Ẹ̀yàn gbọdọ̀ pa ara. Ara ohun tí ẹ̀yàn ṣe fi pa ara náà, ohun ẹ̀ṣọ́ ni. Ẹ̀họ̀n lọ́ fi dàá tàbí pẹ̀fúùmù tí ẹ̀yàn bá fi pa ara náà, ohun ẹ̀ṣọ́ ara ni. Kàn ẹ́, kàn ọ́. Dandan ni fún èmi láti má a lo ohun ẹ̀ṣọ́ báyìí, mo sì máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń jáde. Èmi ò kí ń fẹ́ kí ẹ̀yàn kó kọjá lára mi kó má lè bú hun ohun tí ó ń ta sọ́ṣà àbí ohun tí ó fani mọ́ ara. Torí náà èmi máa ń pa ohun ẹ̀ṣọ́ sára dáadáa ni gbogbo ìgbà gan ni.

Báwo ni o ṣe máa ń dáàbòbò ayò ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ ti tèmi lórí Íńtánẹ́ẹ̀tì ọ jẹ́ ohun tí mo máa ń ṣe àkíyèsí iru ọ̀rọ̀ tí mo ń sọ. Yálà bóyá mò ń béyàn pàtàkì sọ̀rọ̀ ni àbí àwọn eleẹgbẹ́ mi ni mò ń bá sọ̀rọ̀ ati awọn abasiṣépọ̀, mi ò kí ń fi ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ayé mi sí orí Íńtánẹ́ẹ̀tì nítorí ó léwu. Yátọ sí ìdí èyí, Íńtánẹ́ẹ̀tì kò fi ààyè gba pé kí èèyàn máa ní àǹfààní láti dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ. uNítorí ẹ, àwọn ohun tó bá yẹ́ pé kò tọ̀nà láti fi sori Íńtánẹ́ẹ̀tì mi kí ń fi síbẹ̀. Mo ti ṣètò ibi kékeré kan tí mo máa ń fi àwọn nnkan pamọ́ síbẹ̀ tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú ìkọ̀kọ̀ mi àbí èmi nìkan tí mi ò sì fi n sí orí Íńtánẹ́ẹ̀tì. Lóòtítọ́ èèyàn lè ti bi ìgbàgbé kó fẹ́ ṣe iru aṣíṣe ṣùgbọ́n mo máa ń fi sí ọ̀kan nígbà gbogbo.

Ibo ni ọ mán fi kọ́kọ́rọ́ rẹ̀ sí? Kọ́kọ́rọ́ ilé tàbí kọ́kọ́rọ́ ọkọ̀ inú àpò ló máa ń wà nígbà tí mo bá ń jáde. Ṣùgbọ́n mo ti ní bí i irin kan tí mo fi kọ́ tó jẹ́ wípé ojúkan náà ni gbogbo kọ́kọ́rọ́ mi máa ń wà. Ilé yìí ló máa ń jẹ́ kí má ba pàdánù kankan torí kọ́kọ́rọ́ mi ó lékèré kí èmi kí ó tó bí i. Mi ò sì lè máa kó wọn sí ọ̀tọ̀tọ̀ pọ̀lọpọ̀ ọgbà máa fi sí ojúkan. Ohun tí mo mọ̀ tó ń ṣílé tí mo ti mọ̀ èyí tí mò ń lò fún ilẹ̀kùn ọkọ̀, mọ̀ sí tí mọ̀ èyí tí mò ń fi ń ṣí ilẹ̀kùn yàrá. Tí mo bá dé inú ilé ó ti ní ibi tí mo fi ìṣó kékeré kan kó si tí mo máa fi ha sí, tí mo máa, tí mo bá ti dé ilé kí ń má ba gbàgbé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mò ń jáde inú àpò mi ni ó máa ń wà tí mi ò sì máa ń kíyèsi i láti má jẹ́ kó sọnù. Ẹ ṣeun.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ìbòjú, ṣe bí àgò, tó bá jẹ́ àgò ni, àbí tó jẹ́ gíláàsì. Gíláàsì ojú mi gbogbo ìgbà ló máa ń wà lójú mi láàrọ̀ tí mo bá ti jí títí di àṣálẹ́ tí màá fi sùn ni. Gíláàsì ojú máa ń wà lójú mi, kò kí n sí ìgbà kan tí mo máa ń bọ́ kúrò nínú ojú mi. Nítorí òun lè máa ń fún mi ní àǹfààní láti lè riràn dáadáa, yàtọ̀ sí eléyìí. Láìsí òun, mo lè má lè ṣiṣẹ́ dáadáa tó àbí lè wù ká ní ojú fóònù àbí ojú amóhùnmáwòrán. Torínà ìbòjú ojú mi tó jẹ́ bí gíláàsì, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wò ó. Bóyá ìbòjú mìíràn ni ẹ wá sọ kí ẹ ṣe àlàyé kí n mọ éléèyí tí mo máa fún yín ní èsì fún.

Ṣé o máa ń fi tùràrí? Tí a bá sọ̀rọ̀ nípa tùràrí, a ní àwọn tí ó jẹ́ pé máa fi máa ń ṣe àdúrà ni, tí wọ́n máa ń jẹ olóòórùn dúdú. A máa ń lò ó ní àsìkò tí a bá ń ṣe àdúrà kí ó lè máa fún wa ní òórùn dúndún àti àwọn adùn jáde. Ṣùgbọ́n bí ó bá jẹ́ wípé tùràrí tí à ń fi sí ara àbí sí ara aṣọ kí kòkòrò má ba à jẹ́ àbí kí aṣọ náà kó lè máa ní òórùn tó dáa, mo máa ń lò ìyẹn ná. Tùràrí méjèèjì ni mo máa ń lò. Ṣùgbọ́n tùràrí tí a fi ń ṣe àdúrà kì í wọ́pọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè jẹ́ wípé mo jí ni mo fẹ́ ṣe àdúrà òwúrọ̀, mi ò lè bẹ̀rẹ̀ sí ní wá tùràrí kí i, tí mo bá ní nílé mo máa ń fi, ṣùgbọ́n tí kò bá sí nílé mi, mi ò kí ń fi tùràrí rára.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ ni bí kí ọkọ̀ kó jànikulẹ̀, kí ó dédé má ṣe súkẹ́rẹ́ fàkẹ́ tàbí kó ní ìdíwọ́ kó má lè ṣiṣẹ́ tó. Eleyii tí ènìyàn ò bá kiyesi, lóòtítọ́ èèyàn lè ṣe àkíyèsí kí ohun kan kó tún daṣẹlẹ̀ lẹ́nu ọkọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rí wípé ohun gbogbo tó wà lára ọkọ̀ ó ṣiṣẹ́ bó ṣe yẹ. Tí ó bá nílò omi, kí omi kó wà n bẹ̀, ibi tí ó yẹ kí ọ́ìlì wà, kí ọ́ìlì kó wà n bẹ̀ kó tó. Tí batiri re bá ti di wípé ó ti lọ sí ilẹ̀, kí ènìyàn kó wá ọ̀nà tí ó fi máa gba iná sí i. Ohun gbogbo tó wà lára ọkọ̀ tí ó bá ti di wípé ó ń ṣiṣẹ́ tí èèyàn fọ tó ń ṣe àmójútó rẹ̀, o kò ní máa fúyàn ní ìdènà. Ṣùgbọ́n tí ìdènà bá ṣẹlẹ̀ náà, mo ti ní nọ́mbà ẹni tí ó máa ń tún ọkọ̀ ṣe tí mo lè pè, tí màá ké sí i tó yẹ wípé òun ni yo wá bá mi ní ibi tí mo bá wà láti wá gbé ọkọ̀ náà láti lọ tún ṣe. Tí ó bá sì ṣe tán nì yóò dáa padà. Ṣùgbọ́n tó bá jẹ́ ohun tí ó lè ṣe ní ojú ẹsẹ̀ ni, a ṣe a sì gbé kọ́kọ́rọ́ fún mi padà kí n máa wa ọkọ̀ mi lọ.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni ò. Ọ̀sán gan lọ wọ́pọ̀ ju kí n máa sùn. Fún bí àpẹẹrẹ tí mo bá fẹ́ kàwé àbí mo ń ṣe ìwádìí láti gbé iṣẹ́ kan jáde, òru àbí àṣálẹ́ ni mo máa n ṣe. Tó bá di ọ̀sán ni mo máa ń sùn. Èdí ẹ ni wípé mo máa ń fọ́ àìsinmi ní ọ̀sán ni gbà tó bá ti rẹ ní àṣálẹ́, mo lè má lè sùn bí mo ṣe fẹ́. Nítorí wípé àsìkò tí ó máa ń dákẹ́ rẹ́wọ̀n yẹn ni ó máa n wù mí láti kàwé. Tí ìwẹ̀ á wọ́rí, tí màá lè ṣe ìwádìí, tí màá lè kọ àwọn àkọsílẹ̀ tó yẹ láìṣe àṣìṣe. Tí mo bá fẹ́ gbáradi fún ẹ̀kọ́ àbí ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan, àwọn àṣálẹ́ tàbí òru náà ni mo máa ń sábà ṣe ìwádìí tí mo máa ń kó ohun gbogbo tí mo nílò sílẹ̀, tí mo máa gbáradi, tí mo máa ṣe ìpamọ́ àwọn ohun gbogbo tí mo nílò fún. Ọ̀sán tí n bádẹ̀ ti ṣe irù wàhalá báyi ni, òru tàbí alẹ́, dandan ni kí n fi ọ̀sán mi sùn. Ẹ̀ṣeun.

Ṣé ojú rẹ dára? Ojú mi ò dára tó o. Kì í ṣe wípé mi ò kí ń ríran dáadáa, ṣùgbọ́n nítorí wípé mo ní ìpèníjà láti ka àwọn ọ̀rọ̀ tó bá kéré tàbí àwọn àkọsílẹ̀ tí ó bá kéré ju ohun tí mo lè rí ní ọ̀nà jíjìn lọ. Yàtọ̀ sí eléyìí, iná tí ó máa ń jáde látara fóònù àbí amóhùnmáwòrán, ó máa ń hàn si ojú mi. Kí ó bá sì hàn si mi ní ojú, ó máa ń fún mi ní ìdíwọ̀ tàbí ìdènà láti ka àwọn nǹkan dáadáa. Nítorí ìdí èyí mo fi máa ń wọ gíláàsì. Mo ní àrùn kan tí mi ò mọ orúkọ tí mo lè pè é ní Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n àrun yi lò máa ń fa kí ojú mi máa ríran dáadáa. Ṣùgbọ́n nígbà mi tí mi ò bá wọ gíláàsì, mo lè rìn jáde mo lè ṣe ohun kan. Ìgbà tí mo fi máa ń wọ gíláàsì, ìgbà tí mo bá fẹ́ ka nǹkan àbí mo fẹ́ wo ọ̀rọ̀ ní ojú amóhùnmáwòrán tàbí orí fóònù mi, ẹṣé.

Ṣé o ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá? Mo ní ilé ìdárayá tí mo fi orúkọ mi sílẹ̀, kò ní ṣe orúkọ tèmi náà nìkan, orúkọ ọmọ mi àti ìyàwó mi ni ó wà níbẹ̀. Ilé ìdárayá yì jẹ ilé tí ó súmọ́ agbègbè tí mo máa ń gbé, ìyẹn ni mo máa ń sábà lò sí, ṣùgbọ́n ní ibi iṣẹ́ náà, a ní ilé ìdárayá tí ó wà fún àwa olùkọ́ àti akẹ́kọ̀ọ́, mo sì ní ìforúkọsílẹ̀ ní ibẹ̀ náà tí ilé ẹ̀kọ́ mi ni mo máa ń sábà lò sí torí ó súmọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, yálàgbéyà, mò ní ìbò náà tàbí orí fífọ́ ni ó máa ń gbé mi lọ sí ibẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ilé náà ló ti bá mi tì tó wà ní ilé tí mo fi orúkọ sílẹ̀ náà ni mo máa lò. Mo ti ní káàdì ìdánimọ̀ tí ó sì ní nọ́mbà lórí, nọ́mbà yìí ni mo máa sọ fún wọn tí wọn fi máa lọ mú fáìlì mi wá láti ewu ohun tí wọ́n ṣe mí àti ewu òògùn àbí ìtọ́jú tí mo nílò.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara ní ìgbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara ní ìgbà tí mo bá ń sùn. Aṣọ ìbora tí mòsì máa ń lò ní ibí bàyi ni à ń pè é dúfèé torí ó nípọn dáadáa, ó sì gùn, ó tóbí ó fẹ́ tó jẹ́ wípé ó lè bo gbogbo ara mi títí dé ẹ̀sẹ̀. Kó yálà bá yá mo fẹ́ fi bo ara títí dé ojú gan-an, ó lè ṣiṣẹ́ fún mi jẹ́ẹ́ji. Ṣùgbọ́n ní ìgbà mìíràn tó wá jẹ́ ìgbà oòrùn ni mi ò kí ń lò ó dáadáa torí pé mi ò máa ka kúrò ní ara mi. Ṣùgbọ́n ní ìgbà òtútù, ó nípọn ó dára. Bòyà mo ń gba amúlẹ́tutù náà ni tí ó bá ti ń pọ́ jù, mo lè fi bo ẹsẹ̀ mi kí òtútù máa ba wọ̀ àgọ́ ara mi. Aṣọ dúfèé yìí ni èmi sábà máa ń lò fi bo ara tèmi ní ìgbà gbogbo. Ẹ̀ṣèùn.

Kí ni o máa mọ̀ brain? Ènìyàn ní mí, ohunkóhun ló lè mọ̀ mi rerin. Yálà àwọn eré ìdárayá apanilẹ́ẹ̀rìn òṣònú tàbí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó lè pani lẹ́ẹ̀rìn. Wiwo sinimá náà ó lè pani lẹ́ẹ̀rìn, wiwo àwòrán ó lè pani lẹ́ẹ̀rìn, tó bá jẹ́ àwòrán tí ó ń pa lẹ́ẹ̀rìn. Gbigbọ́ ohun ẹlẹ́fẹ́ tàbí gbigbọ́ ọ̀rọ̀ tí ó pa lẹ́ẹ̀rìn náà ó máa wà. Gbigbọ́ ohun ẹlẹ́fẹ́ tàbí gbigbọ́ ọ̀rọ̀ tí ó pa lẹ́ẹ̀rìn náà ó máa wà. Wiwo sinimá náà ó lè pani lẹ́ẹ̀rìn, wiwo àwòrán ó lè pani lẹ́ẹ̀rìn, tó bá jẹ́ àwòrán tí ó ń pa lẹ́ẹ̀rìn. Beni awọn ohun to ma un pami leerin o po ni won gbà ti o baje òun ti o mu eerin jáde wá dandan ni ki eniyan rerin.

Ọjọ́ mélòó ni o fún ìsinmi ọdún ọdọọdún? Ọjọ́ bí i ka pé ní ọgbọ̀n ọjọ́ tàbí ọ̀sẹ̀ méjì mo máa ń fi ìsinmi ọdọọdún sí. Mo sì máa ń fi sí àsìkò ìgbà tí ọdún kérésì ba ti fẹ́ dé ni mo máa ń fi sí. Mo máa ń lò tó ọgbọ̀n ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ ní ìgbà mìíràn. A lè pè ní ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta. L'ótitọ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ fi aye gbà láti máa lò tó ọ̀sẹ̀ mẹ́fà ní ọdọọdún. Mo lè gé e kéré kí n kọ́kọ́ lo ọ̀sẹ̀ mẹ́ta kan tàbí ọ̀sẹ̀ mẹ́rin kan kí n wá lo méjì tókú tó bá ti n di òpin ọdún. Tó bá jẹ́ pé ìsinmi ọdún nì, tó jẹ́ wípé gbogbo wa la máa lọ, ó lè máa ju ọ̀sẹ̀ kan lọ tàbí ọ̀sẹ̀ méjì tó jẹ́ gbogboogbo ni ó máa nlọ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló máa ń tó ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ mẹ́ta, ó sì máa ń jẹ́ kó pé dandan fún gbogbo wa ní ibi iṣẹ́ yẹn láti lọ sí ìsinmi ọdọọdún fún ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta.

Ṣé o máa ń kọrin tẹ́lẹ́ bí kí èèyàn máa kọrin ní ohùn kéékèèké àbí nílẹ̀ nílẹ̀ kó má gbé ohùn sókè? Mi ò jẹ́ olórin tẹ́lẹ̀ torí olórin ló lè kọrin lórí ṣíṣe ọ̀nà yálà ó ń kọ kẹ́lẹ́ kẹ́lẹ́ àbí kí ó gbé ohùn sókè. Mi ò kín ṣe olórin torí náà mi o kì í kọrin tẹ́lẹ́. Olorin tí ọ̀ bá fẹ́ kọ ló máa sọ bí èèyàn ṣe fẹ́ kọ èyí mi ò sì kín ṣe olórin gẹ́gẹ́ bí mo ti sọ. Tí mo bá fẹ́ kọrin, ọ̀nà tí ó bá wù mí náà ni mo máa fi kọ. Mi ò lè sọ wípé ó máa wà ní kẹ́lẹ́ àbí ó máa lọ bí ó ṣe yẹ kó lọ. Olórin ló mọ ọ̀nà tí ó lè gbé gbà. Nígbà tí mi ò tíì kí í ṣe olórin, ọ̀nà tí mo bá rí náà ni mo máa ń fi kọ orin tí mo sì máa ń fi gbé ohùn mi jáde.